Ah! Mi ò mọ̀ tí ṣiṣẹ́ ọ̀fẹ́ rì. Gbogbo iṣẹ́ tí mo ti ń ṣe, iṣẹ́ tó máa sanwó fún mi ni. Nígbà tí mo ṣe sáfìsì tán tí mo dé, iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe ni iṣẹ́ olùkọ́. Wọ́n dẹ̀ ń san 35,000 naira fún mi ní iṣẹ́ yẹn. Nígbà tí mo tún ṣe tán ni wọ́n wá rí iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ní bánkì. Ìbẹ̀ yẹn náà, wọn san owó tó da fún mi níbẹ̀ yẹn náà. Mi ò ṣiṣẹ́ tí wọ́n ń sanwó fún mi ri. Mi ò dẹ̀ lé ṣiṣẹ́ irú yẹn. Tí màá ṣiṣẹ́ tán, wọ́n ò dẹ̀ ń sanwó fún mi. Mi kì í ṣiṣẹ́ irú iṣẹ́ yẹn.

Irú etígbò wo mo máa ń lò ni èyí tó ń pè ní Itel. Ìdí tí mo fẹ́ràn Itel ni wípé Itel máa ń ní bátìrì gan ni. Èyí tí mo ṣẹ̀ṣẹ̀ rà láti, ẹm, ọdún tó kọjá ní November, mi ò tí charge ẹ̀h. Tí mo bá tẹ̀ ẹ ló, màá lò ó ní gbogbo látàárọ̀ di ìrọ̀lẹ́. Kò dẹ̀ ní já, bátìrì rẹ ò ní já. Nítorí ẹ ni mọ ṣe máa like, mo sì máa ń fẹ́ràn Itel product nítorí wípé wọ́n máa ń ní bátìrì tó, tó, tó lágbára gan. Bátìrì wọn máa ń lágbára.

Ó ti pẹ́ gan tí mo gun ọkọ̀ akérò, ẹ́ nígbà tí mo wà ní service ní 2022 ni mo gun ọkọ̀ akérò gbẹ̀yìn. Ibi tí mo ń ṣiṣẹ́ ń sìn, mi ò ní láti gun ọkọ̀, mo lè gun ọ̀kadà lọ síbẹ̀ yẹn or kí n fi ẹsẹ̀ rìn lọ sí ibi iṣẹ́, nítorí pé ibi iṣẹ́ mi ò jìnnà sí ibi tí mò ń gbé. Ẹ́ ọ̀kadà two hundred naira lè gbé mi dé ibi tí mò ń lọ, à fi kí n fi ẹsẹ̀ kí n fi rìn láti ilé mi lọ sí ibi iṣẹ́.

Mi ò fẹ́ràn yíya àwòrán, nígbà mí-nígbà mí gan-an mo máa ń sá fún, orí fóònù mi kò sí àwòrán mi kankan tó wà lórí ẹ̀. Tí àwọn èèyàn gan-an bá ya àwòrán, mo máa ń sá kúrò ni. Mi ò mọ ìdí tí mi ò fi fẹ́ràn, kò kọ́ kí máa wá sí mi lọ́kàn láti máa ya àwòrán mi ni.

Mo mọ bọ́ tí ń yàwòrán díẹ̀ náà, kò n se pé mo mọ bọ́ ṣe ń yà bẹ́yẹn dáadáa. Ṣùgbọ́n èmi ò, èmi ò yàwòrán ara mi. Ṣùgbọ́n tí àwọn ẹlòmíràn bá pè mí pé kí n wa bá wọn yàwòrán, màá gba fóònù wọn, màá dẹ̀ bá wọn yà. Ṣùgbọ́n èmi fúnra mi, èmi ò kí ń yàwòrán fúnra mi.